Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń wẹ̀. Ó lọ sí balùwẹ̀, ó gbe omi sí inú àkèrègbè, ó bu omi sí orí, ó fi ọṣẹ, ó fi gbó ojú rẹ̀ àti orí rẹ̀. Ó wá fi ọṣẹ náà, ó fi gbogbo fọ gbogbo ara rẹ̀ láti orí títí dé àtẹ́lẹsẹ̀. Tí o bá jẹ́ ẹni tí ó ń lo kàìnkàìn láti fi wẹ̀, ó fi ọṣẹ náà sínú kàìnkàìn, ó sì fi gbó ara rẹ̀ láti orí títí dé àtẹ́lẹsẹ̀. Ṣùgbọ́n àwọn onímọ̀ sáyẹ́ǹsì tàbí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ìlera ara sọ pé kí a má fi kàìnkàìn tàbí ohun tí ó bá le láti fi fọ ojú tàbí ibi ìkọ́kọ́ ara. Ṣùgbọ́n o lè fi fọ ọwọ́, o lè fi fọ ara, o lè fi fọ ẹsẹ̀ tàbí àtẹ́lẹsẹ̀, o sì tún lè fi fọ orí. Èyí yóò jẹ́ kí ara rẹ kí ó mọ́ tónítóní. Lẹ́yìn tí o bá fọ ara rẹ tán, wà wó àárín àwọn ìka ẹsẹ̀ rẹ, wà sì fọ gbogbo ẹ̀ tónítóní, wà sì fi omi ṣàn án. Lẹ́yìn náà wà wó ibi ìdodo rẹ, wà wò bóyá kò sí ìdọ̀tí kankan níbẹ̀. Tí ìdọ̀tí bá wà níbẹ̀, wà fi ọṣẹ àti omi, wà fi fọ ọ́. Wà wó àárín àwọn ìka ọwọ́ rẹ, wà fi ọṣẹ, wà fi fọ ibẹ̀, wà sì fi omi ṣàn nu. Wà wó ẹ̀yìn etí rẹ méjèèjì, wà fi ọṣẹ àti omi, wà fi fọ ẹ̀yìn etí rẹ dáradára. Wà mú omi kékeré, wà fi fọ ìwọ̀mú rẹ méjèèjì síta. Lẹ́yìn náà wà wó àtẹ́lẹsẹ̀ rẹ, wà sì fi kọ̀ǹkon àti ọṣẹ rẹ, wà fi fọ ọ́ dáradára. Lẹ́yìn náà gbogbo ibi kọ́lọ́fín ara rẹ, pátápátá òun ni wà fi omi àti ọṣẹ tí ó dára tí wà sì fi fọ ọ́. Lẹ́yìn tí o bá fọ èyí tán, tí o fọ gbogbo ibi tí a ti sọ yìí tán, wà á sì mú aṣọ, wà sì fi nu gbogbo omi tí ó wà ní ara rẹ. Bẹ́ẹ̀ ni o wẹ̀ tí o sì mọ́.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ojoojúmọ́ ni mo máa ń fọ aṣọ. Tí n bá ti wọ aṣọ ní à-- ní àárọ̀ títí dé orí àwọ̀tẹ́lẹ̀, tí n bá ti lọ sí ibi iṣẹ́, tí n bá sì ti padà dé ní ìrọ̀lẹ́, màá bọ aṣọ mi, màá lọ sí ilé balùwẹ̀, màá sì mú aṣọ mi tí mo ti bọ̀, màá kí sí omi, màá sì fọ̀ ọ́. Lẹ́yìn náà, màá mú aṣọ náà, mà á sì lọ sa sí orí okùn ní ìta kí òòrùn kì o lè bá mi gbẹ. Bí àwọn ọjọ́ tí mo máa ń fọ aṣọ nìwọ̀nyí, ojoojúmọ́ ni mo máa ń fọ aṣọ. Ṣùgbọ́n àwọn aṣọ tí mo máa ń tẹ́ sí orí ibùsùn kì í ṣe ojoojúmọ́ ni mo máa ń fọ wọ́n. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń fọ aṣọ tí mo máa ń tẹ́ sí orí ibùsùn àti aṣọ tí mo máa ń fi ń bo ra. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, òun ni mo máa ń fọ wọ́n. Mo lè fọ wọ́n ní ọjọ́ àìkú tàbí ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ tí ó bá rọrùn fún mi nínú ọjọ́ méjèèjì wọ̀nyí, òun ni mo máa ń fọ aṣọ tí mo máa ń tẹ́ sí orí ibùsùn tàbí aṣọ tí mo máa ń fi ń bo ra. Bákan náà, aṣọ tí mo máa ń fi ń bo ìrọrí tí mo fi ń sùn, ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ ajé, òun ni mo máa ń fọ wọ́n. Ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ náà ni mo máa ń fọ aṣọ èyí. Ṣùgbọ́n aṣọ tí mo máa ń wọ̀ lọ síta, ojoojúmọ́ ni mo máa ń fọ wọ́n. Bí n bá ti fọ wọ́n-- bí n bá ti wọ̀ wọ́n dé láti ibi iṣẹ́ àbí láti òde, n kò wọ̀n sí omi, màá sì fọ̀ ọ́.

Irú kọ̀mpútà wo ni o ní? Kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà alágbèéká ti HP ProBook eefarun meje odo bí tí àwọn ǹnkan tó wà lórí rẹ̀ pé Intel Core i5, 8GB RAM, 500 HDD. Óhun ni kọ̀mpútà tí mo ní.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Lẹ́yìn ìgbà tí mo bá sín, mo máa fi aṣọ, mo máa fi bo imú mi. Tí nǹkan bá sì jáde ní imú mi, mo máa lọ sí ilé balùwẹ̀ tàbí ibikíbi tí mo bá ti rí omi, màá fi omi ṣan imú, màá sì fi aṣọ, màá fi nù ú.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Ni àárọ̀ yìí, alùpùpù ni mo gun lọ sí ibi iṣẹ́ mi. Nígbà tí mò ń bọ̀ ní ọ̀sán yìí, alùpùpù ni mò ń gun. Ni ibi tí mò ń gbé nílùú Ìbàdàn, ní orílẹ̀-èdè Nàìjíríà, alùpùpù jẹ́, eh, ọ̀nà kan pàtàkì tí àwọn ènìyàn máa fí ń lọ láti ibi kan sí ibi kejì. Mo fẹ́ le sọ pé alùpùpù jẹ́ ohun tí ó ṣe pàtàkì nípa lílọ bíbọ àwọn ènìyàn ní ìlú Ìbàdàn. Ó jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yàn gẹ́gẹ́ bí iṣẹ́ láti máa fi alùpùpù gbé àwọn ènìyàn lọ láti ibi kan sí ibòmíràn tí wọ́n á sì san owó fún wọn. Nítorí náà mo ti gun alùpùpù rí. Mo sì ti gun ní àiká moye ìgbà tí èmi fúnra ra. Mi ò lè rán tí óye ìgbà tí mo ti gun alùpùpù. Mo, mo gun lónìí, mo gun lánàá. Ni ọjọ́ méjì sẹ́yìn, mo gun. Ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ ojoojúmọ́ gan-an ni mò ń gun alùpùpù. Ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé kò sí ọjọ́ tí mi kò kí ń gun alùpùpù. Ojoojúmọ́ ni mà ń gun ún. Àgàga ìgbà tí a bá níbi tí mò ń lọ.

Ọ́fíìsì mi máa ń ṣí ní láàárín aago méje àbọ̀ ní òwúrọ̀ títí dé aago méjì ní ọ̀sán, láti ọjọ́ Ajé títí dé ọjọ́ ẹtì. Ṣùgbọ́n ní ọjọ́ ẹtì, láàárín aago méje àbọ̀ sí aago kan ọ̀sán, òun ni ọ́fíìsì mi máa ń ṣí sílẹ̀. Nítorí pé mo jẹ́ olùkọ́ ní ìlú Ìbàdàn ní, e, ilé ìwé tí ìjọba. Láàárín aago méje àbọ̀ sí aago méjì, òun ni a máa ń ṣí, e, ilé ìwé níbi tí mo ti ń ṣiṣẹ́. Nítorí náà, a máa ń kọ́ akẹ́kọ̀ọ́ láàárín aago méje, méje àbọ̀ títí dé aago méjì ọ̀sán ni òun ti ó yẹ kí àkọ́wọ́ lẹ́yìn aago méjì ọ̀sán, a ó ti ilé ìwé, àwọn ọmọ ó sì lọ sí ilé àwọn òbí wọn tàbí ilé alágbàtọ́ tí wọ́n wà. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ ẹtì, ilé ìwé-- a kì í ti ilé ìwé wa ní aago méjì ọ̀sán, aago kan ọ̀sán, òun ni a máa ń ti ilé ìwé wa ní ọjọ́ ẹtì. Nítorí àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kí wọ́n ba lè lọ sí mọ́sálásí láti lọ gba àdúrà.

Yóò ti to ọdún méjì tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Ìdí ni pé ọkọ̀ alùpùpù òun ni ó jẹ́ ọ̀nà tí a máa fi ń kó àwọn ènìyàn lọ láti ibìkan sí ibìkejì ní Ìbàdàn tí mò ń gbé tí mo sì ń ṣiṣẹ́. Nítorí náà, ó ti pẹ́ ó ti lọ bí ọdún méjì tí mo ti gun ọkọ̀ akẹ́rù.

Ẹ̀ẹ̀kan ní oṣù, òun ni mo máa ń ge irun mi. Mo sì máa ń ge irun mi ní ọjọ́ àbámẹ́ta, ní àárín ago kan sí ago mẹ́rin. Nítorí àsìkò yẹn ni mo máa ń ráyè tí kò sí iṣẹ́ rẹpẹtẹ fún mi láti ṣe. Nítorí náà, ẹ̀ẹ̀kan lóṣù, oun ni mo máa ge irun mi. Mo fẹ́ràn kí irun kí ó máa pọ̀ dáadáa ní orí mi kó tó dí pé mo gẹ̀ ẹ́. Nítorí pé èmi kò fẹ́ parí. Nítorí náà, ẹ̀ẹ̀kan lóṣù, òun ni mo máa ń gẹ irun mi.

Mo fẹ́ kọ́ èdè gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. Nítorí pé èdè dára púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn láti kọ́ èdè. Èdè Yorùbá jẹ́ èdè tí ó dùn láti gbọ́. Tí ẹnikẹ́ni bá fẹ́ mọ̀ bí a ṣe ń ka èdè Yorùbá, bí a ṣe ń sọ èdè Yorùbá àti ẹni tí ó bá fẹ́ràn láti ní ìjìnlẹ̀ èdè Yorùbá dáradára, mo fẹ́ràn láti kọ́ irú ẹni bẹ́ẹ̀ síwájú síi. Mo fẹ́ràn láti kọ́ èdè gẹ̀ẹ́sì tàbí nkan tà mọ sí pé èdè òyìnbó. Èdè òyìnbó ó dára, ó dùn láti gbọ́ létí. Fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn láti mọ̀ bí a ṣe ń kọ́ tàbí bí a ṣe ń kà á, mo fẹ́ràn láti kọ́ ẹni bẹ́ẹ̀ ní èdè òyìnbó.

Owó tí à ń san fún àwọn olùkọ́ ní orílẹ̀èdè Nàìjíríà kò dára tó. Owó tí— nítorí, nítorí pé mo jẹ́ olùkọ́, owó tí mò ń gbà kò dára tó. Àwọn ìjọba orílẹ̀ Nàìjíríà kò pọ́n ètò ẹ̀kọ́ lé, nítorí náà wọ́n kò pọ́n àwọn olùkọ́ náà lé. Owó tí à ń san fún àwọn olùkọ́ ó kéré lọ́pọ̀lọpọ̀ ní orílẹ̀èdè wa. Nítorí náà owó tí mò ń gbà níbí iṣẹ́ kò, kò dára, kò dára tó o. Ó kù díẹ̀ ká tó ó.

Bẹ́ẹ̀ ni, ó máa ń rorùn nígbà tí mo bá sùn. Ṣùgbọ́n ní ìgbà mìíràn kì í rọrùn nígbà tí mo bá sùn. Nígbà tí mo bá ti ṣe iṣẹ́ ní òwúrọ̀ títí dé ìrọ̀lẹ́ tí mi ò bá rí oúnjẹ gidi jẹ kí n tó sùn, kì í rọrùn láti sùn. Síwájú sí, ní oṣù kìíní, oṣù kejì àti oṣù kẹta ọ̀dọọdún títí dé oṣù kẹrin, kì í rọrùn láti sùn nítorí pé ooru máa ń mú kìí ṣì síná. Iná mọ̀nàmọ́ná ní orílẹ̀ èdè Nàìjíríà ń ṣe mọ́nà mọ́ná. Nígbà tí kò bá sí iná tí ooru sì wà, mi n lè sùn dáradára ní ìgbà mìíràn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kí n lè sùn dáradára. Ṣùgbọ́n ní ìgbà tí iná mọ̀nàmọ́ná tí ó bá wà, kò sí ìgbà tí mi ò kí ń sùn dáradára tàbí tí kò kí ń rọrùn fún mi láti sùn.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, òun ni pé màá mú kálámù àti ìwé. Àwọn tí ó bá ṣe kókó jùlọ, òun ni màá kọ́kọ́ ko sókè. Àwọn tí ó bá tún tẹ̀lé bẹ́ẹ̀, òun ni màá ṣe kọ́. Mo bá bẹ̀rẹ̀ láti àwọn tí ó ṣe pàtàkì jùlọ, màá kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe náà. Lẹ́yìn náà ni màá wá mú àwọn ìyókù lẹ́yọ̀ kọ̀ọ̀kan fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí olùkọ́. Tí mo bá ní yàrá ìkẹ́kọ̀ọ́ tí mo fẹ́ lọ kọ́ àwọn ọmọ, tí mo sì ní ìwé tí mo fẹ́ kọ, tàbí tí mo ní àwòrán tí mo fẹ́ yà láti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́, tàbí tí mo sì ní ilé ìwòsàn tí mo fẹ́ lọ láti lọ rí dókítà oníṣègùn òyìnbó, màá wo eléyìí tí ó ṣe pàtàkì jùlọ fún àpẹẹrẹ. Mo lè kọ́kọ́ lọ rí dókítà náà. Nígbà tí mo bá padà wá, màá lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́, màá kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Lẹ́yìn náà, mo lè wá wò pé kí n ya àwòrán tí mo fẹ́ yà. Lẹ́yìn náà, mo lè wá padà lọ sí ilé. Mo máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe mi bẹ̀rẹ̀ láti èyí tí ó bá ṣe pàtàkì jù títí dé orí èyí tí mo wò pé mo lè ṣe é ní ìgbàkúùgbà tí ó bá wù mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́. Ni oṣooṣù ni mo máa ń fi ìdá, ìdámẹ́wá nínú owó oṣù tí mo bá gbà, mo máa fi pamọ́ sí ilé ìfowópamọ́sí. Lẹ́yìn tí bá yọ ìdámẹ́wá nínú owó oṣù mi tí mo máa fi pamọ́ sí ilé ìfowópamọ́sí, màá tún mú ìdámẹ́wá mìíràn, màá tún fi sí ilé ìfowópamọ́ mìíràn. Lẹ́yìn náà, màá tún mú ìdámẹ́wá, ó jẹ́ ìdá ọgbọ̀n nínú ìdá ọgọ́rùn-ún nínú owó oṣù mi. Ìdá ọgbọ̀n nínú èyí, òun ni mí mo máa ń fi pamọ́ sí ilé ìfowópamọ́sí ọ̀tọ̀ọ̀tọ̀. Ìdámẹ́wá kan sí ilé ìfowópamọ́ kan, ìdámẹ́wá ẹ̀mí sí ilé ìfowópamọ́ ẹ̀mí, ìdámẹ́wá ẹlẹ́ẹ̀kẹta sí ilé ìfowópamọ́ mìíràn. Nítorí àwọn owó tí mò ń fi pamọ́ sí oríṣiríṣi ilé ìfowópamọ́ wọ̀nyí, wọ́n ní ìwúlò wọn. Àwọn kan fún ti ètò ẹ̀kọ́, ìkan fún ti ìlera, ìkan fún pàjáwìrì tí ó le yọjú ní àìròtẹ́lẹ̀.

Ọ̀nà tí ó pọ̀ ni mo bá ni mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábasisẹ́pọ̀ mi gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ní ìlú Ìbàdàn, ní ilẹ̀ Nàìjíríà. Mo máa ń bá àwọn alábasisẹ́pọ̀ mi ṣiṣẹ́ ní ọ̀nà tí ó pọ̀. Alákọ̀ọ́kọ́, nígbà mìí tí alábasisẹ́pọ̀ mi bá pè pé ara òun ò yá, màá sì lọ mú ìwé rẹ̀ níbi tí ó fi sí. Màá lọ sí iyàrá ìkẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó yẹ kó ti kọ́ àwọn akẹ́kọ̀ọ́, màá bá a kọ́ iṣẹ́ tí ó yẹ kó kọ́ ní ọjọ́ náà nítorí pé ara rẹ̀ kò yá. Yàtọ̀ sí èyí, àwọn iṣẹ́ mìíràn wà tí ẹni kan tàbí ẹlòmíràn nínú àwọn alábasisẹ́pọ̀ mi kò le ṣe. Màá lọ síbẹ̀, màá sì bá a ṣe é láti lè jẹ́ kí iṣẹ́ náà kí ó má falẹ̀ àti kí ó le yọrí sí rere.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Mo fẹ́ràn láti máa wo ètò tẹlifíṣàn tí ó máa ń bu iyì kún èdè Yorùbá. Fún àpẹẹrẹ ètò "Má Sọ Òyìnbó" ní orí YouTube. Mo máa ń wò ó, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ètò yìí ó jẹ́ ètò tó máa ń gbé èdè Yorùbá lárugẹ. Olótùú ètò náà á pe àlejò wá sórí ètò, a sì máa bẹ ère ìbéèrè Yorùbá lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Láti orí òǹkà èdè Yorùbá títí dé òwe Yorùbá títí dé orí orúkọ ọba àwọn ìlú Yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa ń gbé Yorùbá lárugẹ, òun ni wón máa ń ṣe lórí ètò náà. Nítorí náà mo fẹ́ràn láti máa wo àwọn ètò tẹlifíṣàn. Lẹ́yìn náà mo fẹ́ràn eré ìdárayá lọ́pọ̀lọpọ̀. Fún àpẹẹrẹ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo nífẹ̀ẹ́ sí i láti máa wò ó lọ́pọ̀lọpọ̀. Nítorí náà mo máa ń wo ètò yìí lórí tẹlifíṣàn.

Ní ìgbà mẹ́wàá, òun ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Ni ọjọ́ ajé, mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn alábàṣiṣẹ́ pọ̀ ní ilé ìwé níbi tí mo ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ni òwúrọ̀ ọjọ́ ajé, a máa ṣe ìpàdé fún ìṣẹ́jú ọgbọ̀n láti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a fẹ́ ṣe fún ọ̀sẹ̀ náà. Ilé ìkàwé, ìyàrá ìkàwé tí ó yẹ kí a kọ́ àti àwọn nǹkan tí ó yẹ kí a kọ́ wọn, àwọn nǹkan tí ó yẹ kí a rò láti ṣàlàyé ohun tí a fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà. A ó ṣe, a ó ṣe àlàyé rẹ̀, a ó sì yànàná rẹ̀ ní ìpàdé ní òwúrọ̀ ọjọ́ ajé láàrín ago méje àbọ̀ títí dé ago mẹ́jọ òní. A ó ṣe ìpàdé náà láti lè sọ bí ọ̀sẹ̀ náà yóò ṣe rí. Nígbà tí mo bá kúrò ní ibiṣẹ́, màá lọ sí ìpàdé mìíràn ní ilé ìjọsìn láti lè sọ nípa ohun tí a ó ṣe ní ọjọ́ ìsinmi tí ó ń bọ̀. Láti lè mọ̀ bí a ó ṣe kọrin àti bí a ó ṣe ṣe ètò ìsìn ní ọjọ́ ìsinmi tí ó ń bọ̀. Lẹ́yìn náà, ní ọjọ́ ìṣẹ́gun, mo máa ń ní ìpàdé pẹ̀lú àwọn tí ó wà ní ìṣàkóso eré ìdárayá ní ibiṣẹ́ mi. Eré ìdárayá fún àwọn akẹ́kọ̀ọ́. Mo máa ń ṣe ìpàdé náà fún wákàtí kan láti lè mọ̀ bí a ṣe lè lo elé-eré ìdárayá láti fi jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wa kí ó mọ̀ nípa eré ìdárayá gẹ́gẹ́ bí, à, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ń, tí ń ṣojú ilé ìwé ní eré ìdárayá gbogbogbò ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn náà, ní ọjọ́ ìṣẹ́gun, mo máa ń ṣe ìpàdé mìíràn pẹ̀lú àwọn ará àdúgbò mi nípa bí a ṣe lè jẹ́ kí ààbò tí ó péye kí ó wà ní agbègbè wa. Lẹ́yìn náà, ní ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe ìpàdé, ìpàdé pẹ̀lú ẹgbẹ́ àwọn akọrin tí ìjọ tí mò ń lọ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti mọ irú orin wo ni a ó kọ ní ọjọ́ ìsinmi tí ó ń bọ̀. Láti lè mọ̀ láti, láti lè mọ irú orin tí a ó fi dá àwọn olùjọsìn ní àrà ya. Lẹ́yìn èyí, òun ni mo ní ìpàdé ní ọjọ́ ẹtì pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ mi bí márùn-ún láti lè fi bí wọ́n ṣe ń ṣe sí ní ìyàrá ìkẹ́kọ̀ọ́. Orí ẹ̀rọ ayélujára Zoom òun ni màá ṣe ìpàdé náà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí.

Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan. Nítorí mi ò fẹ́ jẹ́ kí àwọn nǹkan tí ó ṣe pàtàkì, nǹkan tí ó yẹ kí ènìyàn ṣe sí àsìkò kí ó máa falẹ̀ tàbí kí ó máa wọ́lẹ̀ tàbí kí ẹ má ṣe nǹkan tí ó yẹ kó ṣe ní àsìkò tí ó yẹ kó ṣe é. Mi kò fẹ́ràn irú nǹkan báyẹn. Nítorí náà, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí èyí ni mo ṣe jẹ́ olórí àwọn akọrin ní ilé ìjọsìn mi, ni mo sì jẹ́ olórí àwọn tí ń ṣètò eré ìdárayá ní ilé, ní ibi iṣẹ́ mi tí mo ti ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ gírámà ti ìjọba ní Ìbàdàn. Mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò nǹkan dáradára, mo sì mọ̀ bí a ṣe ń ṣe é. Ibi tó yẹ ká gbé igbá sí, mo mọ bí a ṣe ń gbé igbá síi. Ibi tó yẹ ka gbé àwo sí, mo mọ ibi tí a máa ń gbé àwo sí. Ibi tí ó yẹ kí a gbé ìṣasùn sí, ibi tí ó yẹ ká fi ẹni tí o mọ bọ́ ṣe ń sọ̀rọ̀ sí, mo mọ̀ bí a ṣe ń fi síi. Ẹni tí ó máa ń dákẹ́, ibi tí ó yẹ ká fi sí tí ó máa wúlò, mo mọ ibi tí ó yẹ kí a fi sí. Mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan, mo sì mọ̀ bí a ṣe ń ṣe ètò rẹ̀ dáradára. Láì fi nǹkan kan wọ́lẹ̀ àti láti fi, láì fi igbá kan bọ ìkan nínú.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Nítorí mo jẹ́ ẹni tí ó kórìíra kí a máa dé ibi tí ó yẹ kí a dé ní ìgbà tí kò yẹ ká dé. Mo jẹ́ ẹni tí kò fẹ́ràn rẹ̀ rárá. Mo jẹ́-- mo fẹ́ kí, mo fẹ́ràn kí ènìyàn máa dé ibi tí ó yẹ kó dé ní ìgbà tí, ní ìgbà tí ó yẹ kó dé. Fún àpẹẹrẹ, tí ó bá yẹ kí ẹnìkan dé ibi kan ní ago kan ọ̀sán, tí ó bá ti di ago kan ọ̀sán yìí, mo fẹ́ràn kí ẹni náà kí ó dé ní ago kan. Mo kórìíra kí ẹni kan tàbí ènìyàn tí, kí ó yẹ kó dé ibi kan ní ago kan ọ̀sán, kí ó máa dé ní ago kan kọjá ìṣẹ́jú, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí kí ó máa dé ní ago méjì tàbí kí ó máa dé ní ago mẹ́ta. Kò bojú mu. Nítorí náà, mo jẹ́ ẹni tí ó máa ń dé ní àkókò. Tí ó bá yẹ kí ń dé ní ago méjìlá ọ̀sán, màá dé ní ago méjìlá ọ̀sán tàbí kí ń dé kí ago méjìlá ọ̀sán kó tó lu. Nítorí náà, mo fẹ́ràn rẹ̀ o, mo sì máa ń ṣee dáadáa. Mo máa ń dé ní àkókò tí ó yẹ kí ń dé.

Inú oṣù kẹsàn-án òun ni a bí mi. A bí mi ní ọdún 1995, láti, láti ìyẹn bí ọdún ọgbọ̀n, ọgbọ̀n ọdún sẹ́yìn òun ni a bí mi. A bí mi ní oṣù kẹsàn-án àwọn olóyínbó mi bá pé ní September bẹ́ẹ̀ni. Inú oṣù kẹsàn-án òun ni a bí mi. Oṣù kẹsàn-án ọdún-- ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún 1995 ọdún ọ̀-ọ̀-ọ̀ bà tí a bí mi nìyẹn o. Oṣù kẹsàn-án òun ni ọjọ́, òun ni oṣù tí a bí mi.

Mo fẹ́ràn láti lọ sí etíkun. Etí òkun jẹ́ ibi tí ó dùn láti lọ nítorí oríṣìíríṣìí ohun kan ni èèyàn máa rí ní etí òkun. O le rí àwọn ẹja, o le rí bí atẹ́gùn ṣe ń gbé omi lọ síwájú, lọ sẹ́yìn, o le rí àwọn èèyàn tí ó ń lúwẹ̀ẹ́ ní etí òkun. Yàtọ̀ síyẹn, àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà ní etí òkun ní orílẹ̀-èdè Nàìjíríà fún àpẹẹrẹ etí òkun tí ó wà ní ìlú Èkó, ní ìpínlẹ̀ Èkó, ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èèyàn le ṣe ní etí òkun. Lákọ̀ọ́kọ́, àwọn tí ó ń ta oríṣìíríṣìí oúnjẹ wà ní etí òkun. Àwọn oúnjẹ tí èèyàn ò kàn lè dédé kọ kárá pé òun fẹ́ sè nílé rẹ̀, tí o bá dé etí òkun, àwọn oríṣìíríṣìí ilé oúnjẹ òun ní ó wà ńbẹ̀. Yàtọ̀ sí èyí, nígbà tí èèyàn bá lọ sí etí òkun, àwọn atẹ́gùn tí ó máa ń fẹ́ níbẹ̀ ó dára lọ́pọ̀lọpọ̀. Nítorí náà, mo fẹ́ràn láti lọ sí etí òkun.

Mo máa ń fi ìpara sára ní ojoojúmọ́ lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán ní òwúrọ̀ kùtùkùtù. Mo máa fi ìpara, mo máa fi pa ara mi, mo máa fi pa ojú, mo máa fi pa ọwọ́, mo máa fi pa ara, mo máa fi pa ẹsẹ̀ mi títí dé atẹ́lẹsẹ̀ mi. Mo tún máa fi ìpara, mo máa fi pa irun orí mi. Ṣùgbọ́n ìpara tí mo fi ń pa irun kì í ṣe èyí tí mo fi ń pa àwọn àgọ́ ara mi ìyókù. Ní ojoojúmọ́ tí mo bá wẹ̀ ní àárọ̀ àti ní àṣálẹ́ ni mo máa ń fi ìpara sára. Mo máa, mo fẹ́ràn láti máa lo ìpara tí wọ́n ń pè orúkọ ẹ ní Sweet Mother. Ó ní ìpara kan tí a ṣe tí wọ́n ń pè ní Sweet Mother. Ìpara yìí ó dára púpọ̀ fún ara nítorí pé kì í bó ara. Ó sì máa ń ṣe ara lọ́jọ̀. Ó má n jẹ́ kí ara kí ó dán kì í sì ń bó ẹni ní ara. Nítorí náà kò lè ṣe ìjàmbá fún àgọ́ ara mi tí n bá fi ìpara Sweet Mother tí mo bá fi pa ara mi. Nítorí náà mo sọ lẹ́ẹ̀kan sí i, mo máa ń fi ìpara sára. Ojoojúmọ́ ni mo sì máa ń fi ìpara sára. Mo máa ń fi si ní àárọ̀ tí bá wẹ̀ tán, mo sì máa ń fi ṣe ní àṣálẹ́ tí bá wẹ̀ tán kí n tó sùn.

Ẹgbẹ́ eré ìdárayá Chelsea Football Club ni mo fẹ́ràn jù o. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní dàgbà, ẹ̀gbọ́n mi èyí tó jẹ́ àkọ́bí ilé wa òun ni ó jẹ ẹgbẹ́ ọmọ Chelsea. Nítorí náà nígbà tí mò ń dàgbà, a máa mú mi lọ sí ilé ibi tí a ti máa ń wò bọ́ọ̀lù, èmi a sì máa tẹ̀lé. Nígbà gbogbo ni ó máa sọ̀rọ̀ nípa Chelsea Football Club. Nígbà náà òun ni Chelsea Football Club tí wọ́n ń gbá wọn dáadáa nígbà tí Jose Mourinho tó jẹ́ alákọ̀ọ́gbà wọn níbí ogún ọdún sẹ́yìn. Nígbà tí wọ́n gba ife ẹ̀yẹ ní ọdún 2004 àti ife ẹ̀yẹ ilẹ̀ Gẹ̀ẹ́sì ní ọdún 2005 àti ife ẹ̀yẹ FA Cup àti Carling Cup ní 2007 pẹ̀lú Champions League tí Europe tí wọ́n gbà ní 2012. Ọ̀yẹ́ kí n fẹ́ràn ẹgbẹ́ Chelsea Football Club dáradára. Lára àwọn tí ó jẹ́ agbá bọ́ọ̀lù tí ó yẹ kí n fẹ́ràn Chelsea Football Club, àwọn ni bí John Mikel Obi tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn bí Celestine Babayaro tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn náà, àwọn bí Didier Drogba tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Côte d'Ivoire, Michael Essien ọmọ orílẹ̀-èdè Ghana, Frank Lampard ọmọ orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Lẹ́yìn náà, mo fẹ́ràn láti máa wo Arjen Robben nígbà tí ó sì wà ní Chelsea Football Club, ní ìyẹn ọmọ orílẹ̀-èdè Netherlands. Salomon Kalou ọmọ orílẹ̀-èdè Côte d'Ivoire, ó tún jẹ́ ẹlòmíràn ní Chelsea tí mo fẹ́ràn ní ìgbà náà. Lẹ́yìn rẹ̀, akọ́nimọ̀ọ́gbà Jose Mourinho ó tún wà lára àwọn tí ó jẹ kí n fẹ́ràn Chelsea Football Club. Ẹgbẹ́ eré Chelsea Football Club òun ni mo fẹ́ràn jù. Lẹ́yìn náà, bí ẹgbẹ́ ọmọ Chelsea Football Club, bí Chelsea Football Club bo ṣe máa ń fi ìyà jẹ àwọn Arsenal nígbà gbogbo, ó jẹ́ kí n tun fẹ́ràn wọ́n sí ní ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wò bọ́ọ̀lù láti bi, níbi ogún ọdún sẹ́yìn. Àti pé Chelsea Football Club wọ́n kì í fi, wọ́n kì í fi gbígba ife ẹ̀yẹ, wọ́n kì í fi ń ṣeré. Tí Chelsea Football Club ò bá gba ife ẹ̀yẹ kan ní ọdún kan tàbí ọdún míìràn, wọ́n á tètè fi ọwọ́ òsì ju ìwé ilé fún akọ́nimọ̀ọ́gbà wọn láti mú akọ́nimọ̀ọ́gbà míì wọlé nígbà tí Roman Abramovich ọmọ orílẹ̀-èdè Russia tí ó jẹ́, tí ó jẹ́ ẹni tí ó ni Chelsea Football Club. Nítorí náà èyí ti mú kí oríṣìíríṣìí oríire kí ó bá Chelsea Football Club, èyí jẹ́ kí, kí n fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá Chelsea Football Club lọ́pọ̀lọ́pọ̀.

Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí ẹ̀fọn bá jẹ mí. Tí n bá ti lè jẹ́ kí ẹ̀fọn jẹ mí kí á tó rí ọ̀sẹ̀ kan, ara mi máa fà. Lẹ́yìn yìí, ìgbà tí mo bá ṣe wàhálà púpọ̀ tí mi ò sinmi, bóyá nítorí iṣẹ́ tó wà lọ́wọ́ mi ó pọ̀ tí miì sì sinmi fún ìgbà díẹ̀, mo máa ń fà ní àsìkò náà. Lẹ́yìn yìí, tí mi kò bá, tí mi ò bá rí oúnjẹ gidi jẹ fún àsìkò díẹ̀, bóyá láàrín ọjọ́ kan àbí ọjọ́ méjì tí mi kò jẹ oúnjẹ gidi, mo máa ń fà ní àsìkò yìí.

Mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn kíkọrin nítorí pé orin jẹ́ ǹkan tí ó máa ń mú inú mi dùn tí ó sì máa ń jẹ́ kí ara mi kí ó ya gágá. Nígbà mìí tí inú mi kò bá dùn, màá wá orin Kristẹni kan láti kọ kí ó ba lè mú inú mi dùn, kí ó ba lè mú ara mi ya gágá. Òǹkoǹko tí kò bá mú inú mi dùn ní àsìkò náà tí bá bẹ̀rẹ̀ sí ní kọrin, mo máa bẹ̀rẹ̀, gbàgbé rẹ̀, ara mi á bẹ̀rẹ̀ sí ní ya gágá, inú mi á bẹ̀rẹ̀ sí ní dùn. Oríṣiríṣi orin ni mo fẹ́ràn láti máa kọ yàtọ̀ sí orin ti Kristẹni. Mo fẹ́ràn láti máa kọ orin tí ó mú ọgbọ́n wá bí kò bá ti ẹ jẹ pé orin Kristẹni ni. Ṣùgbọ́n àwọn orin bí orin King Sunny Adé, orin bí orin Fẹlá Kútì, orin bí orin Ebenezer Obey, mo fẹ́ràn láti máa kọ irú àwọn orin wọ̀nyí. Yàtọ̀ sí yẹn, mo fẹ́ràn láti máa kọ orin K1 the Ultimate. Ìyẹn tí a tún mọ̀ orúkọ rẹ̀ sí Wasiu Ayinde Marshal, mo fẹ́ràn orin rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń kọ orin tí ó máa ń mú orí wú. Orin tí mo fẹ́ràn jù lọ láti máa kọ, òun ni orin Ebenezer Obey tí ó sọ pé 'kò sí ọgbọ́n tí ènìyàn le dà, kò sí ọgbọ́n tí ènìyàn le wù, kò síwà tí ènìyàn le wù tí o lè tẹ́ ọmọ aráyé lọ́rùn.' Òun ni orin tí mo fẹ́ràn láti máa kọ jù lọ tí kì í ṣe orin ti Kristẹni. Mo fẹ́ràn láti máa kọ orin gidi.

Ìgbádùn mi ni kí n máa play chess àti kí máa wo bọ́ọ̀lù. Ǹkan tí mo máa ń ṣe láti máa fi ìgbádùn sí ara ni yẹn. Mo fẹ́ràn láti máa play chess, òun ni ìgbádùn. Mo ṣì fẹ́ràn láti máa jẹ ohun tí ó dára sí ẹnu mi.

Rárá o, èmi kí, èmi kì í pe oníbàárà tuntun, nítorí pé kò sí ohun tí mò ń tà. Mò ń bá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mò ń bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́, èmi ò ta ohunkóhun, nítorí náà mi ò pé oníbàárà tuntun. Àwọn ọmọ tí a ní sí ilé ẹ̀kọ́ wa, wọ́n pọ̀ jaburata tí a kò lè kọ́ wọn tán nígbà míì, nítorí náà a kò fẹ́ kí ọmọ tuntun kankan kí ó wá sí ilé ẹ̀kọ́ tí a ti ń kọ́ ẹ̀kọ́, nítorí náà mi ò pé èmi kì í pe àwọn oníbàárà tuntun.

Mo fẹ́ran oúnjẹ tí ó ní ata gidi. Mo fẹ́ran kí èèyàn kó fi ata sí oúnjẹ. Oúnjẹ k'ouńjẹ tí n bá jẹ, ìbàa jẹ́ ẹwà tàbí ìrẹsì pẹ̀lú ata díndín tàbí jọ̀lọ́fú ráìsì tàbí oh-ohunkóhun oúnjẹ tí mo bá jẹ, mo, mo fẹ́ran kí ó ní ata dáadáa. Oúnjẹ tí mo fẹ́ran jù lọ, iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ̀ ẹ̀gúsí yẹn gbudọ̀ ní ata. Nítorí àwọn Yorùbá bọ̀, wọ́n ní ẹ̀mí tí ò bá jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni. Nítorí náà, mo fẹ́ran oúnjẹ tí ó ní ata. A mọ̀ pé àwọn Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n fẹ́ran ata. Àwọn ẹ̀yà mìíràn wọ́n tilẹ̀ máa ń bú àwa Yorùbá pé a máa ń jẹ ata rẹpẹtẹ, pé a máa ń kó ata sí oúnjẹ. Ẹni tí ò bá kí ń jẹ ata gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, a kò kà á sí ọmọ Yorùbá gidi. Nítorí náà, ọmọ Yorùbá gidi ni èmi o. Mo sì fẹ́ran kí oúnjẹ mi kí ó ní ata.

Mo fẹ́ràn yíya àwòrán ṣùgbọ́n mi kì í ya àwòrán púpọ̀ nítorí pé mi ò ní ààyè láti máa dúró síwájú camera kí ó máa yà mí. Mo fẹ́ràn yíya àwòrán nítorí pé ó máa ń jẹ́ kí ènìyàn fi nǹkan tí ó bá ti ṣe pamọ́. Bóyá nígbà tí o jáde kúrò ní ilé, ilé ìwé girama tàbí inú ilé ìwé gíga, ìwé ilé ìwé yunifásítì tí o bá ya àwòrán, o lè fi pamọ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ọdún síwájú sí i, wàrí pé o lè padà sí orí ẹ kí o lọ wo àwòrán tí o ti ya ní ọdún tó ti pẹ́. Nígbà mìíràn tí ẹnìkan tí ó bá fẹ́, tí ó fẹ́ bá ẹ jiyàn pé o kò lọ sí ilé ìwé kan tàbí o kò lọ sí ilé ìwé mìíràn, o lè fi àwòrán tí o yà, o lè fi ṣe, o lè fi han ẹni náà láti lè sọ fún ẹni náà pé ní tòótọ́ àti ní òdodo, o lè fi pé, pé ní òtítọ́ àti ní òdodo ni o lọ sí ilé ìwé náà. O lè fi ṣe àrídájú pé lóòótọ́ ni o lọ sí ilé ìwé náà. Yàtọ̀ sí èyí tí ẹnikẹ́ni tí ó bá fẹ́ sọ pé o kò ṣe nǹkan tàbí o ṣe nǹkan, àwòrán ó jẹ́ ohun tí o lè fi sọ pé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. Ara àwọn àǹfààní àti máa ya àwòrán oun ní wọ̀nyí, mo fẹ́ràn láti máa ya àwòrán fún ìdí tí mo, tí mo ti sọ yìí àti ìdí imìíràn.

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, ó ti pẹ́. Yóò sì máa lọ sí bí ọdún kan tàbí ọdún méjì. Ní ìgbà tí mo sì ń ṣiṣẹ́ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé mo di olùkọ́ ìjọba ní ilé ìwé girama ní, ní ìlú Ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ní orílẹ̀ èdè Nàìjíríà. Láti ìpínlẹ̀ Òǹdó ní Àkúrẹ́ ni mo ti rìnrìn àjò lọ sí ìlú Enugu ní ilẹ̀ àwọn Ìgbò ní orílẹ̀ èdè Nàìjíríà. Mo lọ síbẹ̀ fún iṣẹ́ agùbánirọ̀. Mo ṣiṣẹ́ níbẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ fún ọdún kan kó tó di pé mo kúrò níbẹ̀ kí n tó padà wá sí ìlú Ìbàdàn láti wá gba iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Ìgbà tí mo rìnrìn àjò fún iṣẹ́ kẹ́yìn, òun nìyí.

Mo máa ń sá eré. Mo lè sáré dáadáa nítorí pé mo jẹ́ ẹni tó ga, ẹsẹ̀ mi sì gùn. Mo lè sáré dáadáa. Mo fẹ́ran láti máa ṣèètì máa ń rẹ mi. Nítorí náà ni mi kì í máa fi ń sáré. Tí èèyàn bá sáré àsáájú, ó lè ṣubú, kò ṣe é fara pa. Ṣùgbọ́n tí ẹ bá fi ọgbọ́n sáré, ó dáa fún ara. Tí èèyàn bá sweat, jáde kúrò lára, tó là á gùn, jáde kúrò lára. Ó ní àwọn àǹfààní tí ń ṣe fún ara. Nítorí náà mo máa ń sáré.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, tí àwọn òṣìṣẹ́ tí wọ́n bá ṣe dáradára nínú iṣẹ́ tí mo fún wọn láti ṣe, tàbí tí wọ́n bá ṣe iṣẹ́ tí ó wù mí lórí, tàbí tí wọ́n bá ṣe gẹ́gẹ́ bí mo ṣe ní kí wọ́n ṣe or, tàbí tí wọ́n ṣe ju bí mo ṣe ní kí wọ́n ṣe lọ tí ó sì wù mí ní orí, mo máa ń fún wọn ní owó àfikún. Yàtọ̀ sí ìyẹn, mo máa ń fún wọn ní owó àfikún nígbà tí wọ́n bá ń ṣe ọdún fún àpẹẹrẹ, tí ó bá jẹ́ Mùsùlùmí, tí ó bá jẹ́ àsìkò tí wọ́n ń gba awẹ, nígbà to bá fẹ́ ṣínu, mo máa ń fi owó àfikún fún wọn. Àwọn tó jẹ́ Kristẹni, ní àsìkò àjíǹde Jésù Kristi, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́. Lẹ́yìn náà ní ọjọ́ iléyá ti àwọn Mùsùlùmí, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́ àti gẹ́-- ọdún Kérésìmesì ní òpin ọdún, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́. Lẹ́yìn náà, mo máa ń fi owó àfikún fún àwọn òṣìṣẹ́ ní ìgbà tí mo bá rí pé owó tí a pa wọlé ó pọ̀ ju òye tí a rò pé ó yẹ kí a pa wọlé lọ. Owó tó bá lé sórí ẹ̀, a máa mu, a máa pín sí orí owó oṣù àwọn òṣìṣẹ́. Èyí náà jẹ́ owó àfikún.

Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú èékánná mi ni pé mo máa ń ge ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì. Tí bá ti ge ní ọ̀sẹ̀ yìí, mi ò ní ge ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọ̀sẹ̀ tó bá tẹ́lé, màá ge. Mo máa mú abẹ, àwọn olóyìnbo ń pè ní blade. Mo máa fi sí, mo máa gé ní ẹyọ kọ̀ọ̀kan. Lẹ́yìn ìgbà tí bá gé gbogbo ẹ̀ẹ̀kanáà ní orí ìka mẹ́wẹ̀wà lẹ́yọ kọ̀ọ̀kan, mà wá mú abẹ, mà wá fi fá àwọn èékánná náà tí gbogbo ẹ̀ ta dùn, ta ṣe rì tí á dẹ̀ mọ́ tóní tóní. Yàtọ̀ sí ìyẹn, mo máa ń ki ọwọ́ sínú omi ọṣẹ. Mà á da ọṣẹ, mà á da sínú omi, mà á jẹ́ kó hó dáadáa. Mà wá ki ọwọ́ mi, mà ki sínú ẹ̀. Mà wá máa fọ̀ pẹ̀lú kọ̀ìnkọ̀ìn. Nígbà tí ó bá máa yọ́ jáde, gbogbo rẹ̀ yó ti mọ́, yóò funfun tónítóní. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú èékánná mi rèé.

Aago mẹ́fà àárọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí, nítorí mo ní láti dé ibi iṣẹ́ kí o tó di aago méje àbọ̀. Nítorí náà ni mo ṣe máa ń jí ní aago mẹ́fà, tí n bá jí n kọ́kọ́ gbàdúrà náà. Lẹ́yìn náà, i ń bọ̀ sí ilé ìdáná níbi tí mo ti máa dá iná tí màá oúnjẹ tí màá jẹ láàrọ̀ àti oúnjẹ tí màá jẹ ní ọ̀sán. Tí n bá ti wọ ilé ìdáná, tí n bá ti dáná tán, màá gbé oúnjẹ náà, màá gbé sí inú abọ́ tí mo máa ti jẹ́ tí màá gbé lọ sí ibi iṣẹ́. Nítorí náà mo ni láti tete jí láàrọ̀ kùtùkùtù láti lọ sí ibi iṣẹ́. Nítorí náà ni mo ṣe máa ń jí ní aago mẹ́fà ní òwúrọ̀ kùtùkùtù ojoojúmọ́. Ṣùgbọ́n ní, ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú mi kìi, èmi, èmi kò ń jí ní, èmi kì í jí ní aago mẹ́fà. Aago mẹ́jọ àárọ̀ ni mo máa ń jí nítorí pé èmi ò kí ń lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú.

Mi ò fẹ́ràn àti máa ra oúnjẹ ní òpópónà, nítorí pé mi ò mọ irú omi tí wọ́n fi dáná náà, tàbí irú ẹran tí wọ́n fi ṣe ọbẹ̀ náà, tàbí irú ata tí wọ́n lò. Bóyá ata àti tomato tí ó dáa ni wọ́n fi ṣé ni, èmi ò mọ̀. Nítorí náà, mi ò fẹ́ràn àti máa ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn láti máa dáná nílé mi, nítorí pé mo mọ irú omi tí mo lò láti fi sè, irú ata, irú ẹran, irú epo, irú maggi, irú oríṣìíríṣìí tí mo fi ṣé oúnjẹ mi, èmi ni mo mọ̀. Mo sì mọ̀ pé mo nílò láti ṣe ìmọ̀tótó ní agbègbè ibi tí mo ti ń dáná, kí ì má bà jẹ nǹkan tí kò yẹ kí n jẹ sí ikún mi. Nítorí náà, èmi kì ń ra oúnjẹ ní òpópónà. Mi ò kí ń ra oúnjẹ ní òpópónà, nítorí a kò mọ̀ bí ẹni tí ó ṣe oúnjẹ lé òpópónà bí ó ṣe mọ́ tónítóní sí. Àwọn ẹlòmíràn tí ó máa ń dáná lẹ́yìn ẹgbẹ́ òpópónà, wọ́n kì ń mọ bí wọ́n ṣé ń ṣe ìmọ̀tótó. Gbogbo ibi tí wọ́n ti ń dáná a dọ̀tí. Ẹlòmí tí ó bá ń dáná tà ní òpópónà, irú ata tí wọ́n máa ń lò kì ń da. Atọ̀tọ̀ ata tó tí ń yọ ìdín, lẹlòmíràn máa ń lò. Ẹlòmíi tomato tí ó ti ń bàjẹ́, tí wọ́n ń pè ní ẹṣa tomato, òun ló máa ń fi dáná fún àwọn ènìyàn jẹ. Èmi ò sọ pé gbogbo àwọn tí ń dáná lé òpópónà ni orí bẹ́ o. Ṣùgbọ́n báwo ni a ṣe máa mọ àwọn tí ó mọ́ tónítóní tó ní ìmọ̀tótó? Nítorí náà, èmi kì ń ra oúnjẹ ní òpópónà. Mo máa ń dáná ní ojojúmọ́ ni mo máa ń dáná nínú ilé mi.

Mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé mo fẹ́ràn ìdárayá lọ́pọ̀lọpọ̀. Mo forúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá Adamasingba tí ó wà ní Ìbàdàn. Mo máa ń lọ síbẹ̀ nígbà mìíràn láti gbá bọ́ọ̀lù tàbí láti gbá basketball tàbí láti gbá volleyball tàbí láti sáré tàbí láti ṣe ìdárayá kan tàbí òmíràn. Nítorí náà ni mo ṣe forúkọ sílẹ̀ ní à stadium Adamasingba níbi ta tí máa ń ṣe eré ìdárayá ní Ìbàdàn ní Adamasingba. Mo ní ìforúkọ sílẹ̀ níbẹ̀. Ẹni tí kò bá forúkọ sílẹ̀ ní pápá ìṣeré tí ó wà ní Adamasingba ní Ìbàdàn, ó ṣe é ṣe kí wọ́n má jẹ́ kí ẹni bẹ́ẹ̀ kí ó wọlé láti dá ara yá láti lo àwọn nǹkan tí ó wà níbẹ̀ láti fi dára yá. Nítorí náà ni mo ṣe fi orúkọ sílẹ̀ ní pápá ìṣeré Adamasingba tí ó wà ní Ìbàdàn kí n bá lè ní àǹfààní láti wọlé láti lo gbogbo ohun tí a fi ń dára yá níbẹ̀. Láti lè gbá bọ́ọ̀lù ní pápá ìṣeré tó wà ní Adamasingba tàbí láti lè lo pápá basketball tí ó wà ní Adamasingba tàbí ti volleyball tàbí ti lawn tennis tí ó wà ní Adamasingba, pápá ìṣeré Adamasingba tó wà ní ìlú Ìbàdàn.

Orí ẹ̀rọ alùpù òní mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Ni òwúrọ̀ tí n bá ti jí, tí n bá ti mu ratán, tí mo ti jẹun, tí mo sọ́nà, máa bọ́ sí ẹ̀gbẹ́ ọ̀nà, màá sì wá alùpùpù tí àwọn kan máa ń lò láti fi gbé ènìyàn láti ibi kan sí ibi kejì tí a sì máa, a sì máa san owó fún wọn. Owó tí a máa san, ó máa dá lórí bí ibi tí a ń lọ bá ṣe jìnnà sí. Tí a bá dùnná ta dùrà tí iná sì wọ̀, yóò gbà láti gbé mi láti ibi tí mo wà títí dé ibi iṣẹ́ mi. Tí bá sì dé ibi iṣẹ́ mi, ń ó san owó fún un, yóò sì máa bá tirẹ̀ lọ.

Orin Ebenezer Obey ni mo fẹ́ràn jù, tí ó kọ pé kò sí ọgbọ́n tó lè dá, kò sí ìwà tó lè wù, kò sí ẹni tó lè mọ̀ tó lè fi tayé lọ́rùn. Òun ni orin tí mo fẹ́ràn jù. Orin náà jẹ́ kí mo rántí pé ní gbogbo nǹkan tó bá ṣe kí o mọ̀ lọ́kàn rẹ pé Ọlọ́run ni o ń ṣe fún, kí o níbẹ̀rù Ọlọ́run ní gbogbo nǹkan tí o bá ń ṣe. Nítorí kò sí ohun tí o lè ṣe fún ènìyàn tí ó lè tẹ̀wọ̀n lọ́rùn. Nítorí náà orin Ebenezer Obey "Kò sọgbọ́n tó lè dá, kò sí ìwà tó lè wù" ni mo fẹ́ràn jù.

Mo máa ń rìn ní àlàáfíà, mo máa ń rìn ní àlàáfíà, tí bá ń lọ tí bá ń rìn nítorí kò sí nǹkan tí ó ṣe mí. Àrà mi jí pé pé, ẹsẹ̀ mi jí pé pé mo jẹ́ ẹni tí ó ga. Tí bá ń rìn ní àlàáfíà, ní ayọ̀, ní ìdùnnú, òun ni mo máa ń rìn. Mo máa ń rìn ní àlàáfíà.

Nígbà mí, nígbà mí tí n bá dúró de ǹkan, mo máa ń play chess lórí ẹ̀rọ alágbèéká mi nítorí pé mo nífẹ̀ẹ́ chess lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ ayò tí ó máa ń yà mí lẹ́nu bí ẹni tí ó ṣiṣẹ́, bí ó ṣe jókòó láti ronú láti ṣe irú ayò ọlọ́gbọ́n bẹ́ẹ̀. Tori náà tí bá ń dúró dé èèyàn kan, mo máa ń jókòó tí má ṣe gbé ẹ̀rọ alágbèéká mi tí má ṣe máa play chess lórí ẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn lórí chess.com ní oríṣìíríṣìí orílẹ̀-èdè ní àgbáyé. Ìgbà mí, mo máa ń bá ènìyàn láti India play lórí chess.com. Ìgbà mí, mo sì máa ń bá ènìyàn play láti US tàbí ní Europe tàbí ní Nigeria pàápàá nígbà tí n bá dúró de ǹkan. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ǹkan tí ó máa pẹ́ ni, nígbà mí mo lè sùn, ìgbà mí mo sì lè máa gbàdúrà. Àwọn ǹkan tí mo máa ń ṣe nígbà tí n bá dúró de ǹkan ni.

Mo máa ń bínú nígbà tí mo wà nínú ọkọ̀. Ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni mo máa ń bínú nígbà tí mo wà nínú ọkọ̀. Tí n bá wà nínú ọkọ̀ tí ẹlòmíì bá fẹ́ wọlé, bóyá ó jẹ́ ọkọ̀ akérò, tí ẹni náà bá tẹ̀mí mọ́lẹ̀, mo lè bínú. Ṣùgbọ́n tí o bá sọ pé kí n má bínú, màá dáríji, mi ò ní bínú mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá wà nínú ọkọ̀ ni mi kì í bínú. Tí ẹnikẹ́ni ò bá ṣe nǹkan tí kò yẹ kí wọ́n ṣe, mi ò ní bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Kò sí nǹkan tí ó yẹ kó jẹ́ kí èèyàn bínú nígbà tí ó wà nínú ọkọ̀. Tí olùkálùkù ṣe ó bá dúró bí ó ṣe yẹ kí ó dúró, tí ó bá ṣe bí ó ti yẹ kí ó ṣe. Ẹlòmíì tí ó bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ ọkọ̀ akérò tí ń kó àwọn ènìyàn, bí ó ṣe máa pariwo, bẹ́ẹ̀ ni yóò máa jẹun bí ẹlẹ́dẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tí ó bá ń jẹ yóò máa jù sínú ọkọ̀ náà tí ó máa fi dọ̀tí gbogbo ilẹ̀. Ẹlòmíì ó lè mu omi kó domi si é alára. Àwọn nǹkan báyìí ni ó máa ń jẹ́ kí èèyàn bínú nígbà tí ó bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ ọkọ̀ tí-- ọkọ̀ elérò tí ń kó àwọn ènìyàn láti ibì kan lọ sí ibòmíràn. Tí ẹnikẹ́ni ò bá ṣe nǹkan tí ó máa bí mi bínú nínú ọkọ̀ tí kì í ṣe mi nìkan ni ó wà ń bẹ́ẹ̀, ó ṣe é ṣe kí a má bínú. Yàtọ̀ sí ìyẹn, nígbà tí n bá ń wa ọkọ̀, àwọn ẹlòmíì wọ́n kò mọ ọkọ̀ wà dáradára. Ibi tí ó yẹ kí wọ́n ti kọ́, ibi ti ó yẹ kí wọ́n ti tẹ póinter, kí wọ́n lọ sí apá ọ̀tún tàbí sí apá òsì, wọ́n kò ní tán. Wọ́n a kan dédé ya bàrà sí apá ọ̀tún tàbí sí apá òsì. Tí èniyan o bá dé ṣọ́ra, ó lè kọlù wọ́n àbí ki wọ́n kọlù eniyan. Irun kan báyìí ó lè mú kí inú bí èniyan nígbà tí ó bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n tí ó bá sí irú àwọn nǹkan báyìí, mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo rántí ní ìgbà kan tí mò ń lọ sí ibi iṣẹ́ mi ní òwúrọ̀. Ọ̀gbẹ́ni kan tí kò mọ ọkọ̀ wà dáadáa bí ó ti ń lọ kò tẹ póinter sí ibi tí ó fẹ́ yà sí ló bá kọ̀ dédé ya bàrà nínú ọkọ̀ tí mo wà. Ó ku díẹ̀ kí ọkọ̀ náà kí ó gbá wa. Èyí ó mú mi bínú lọ́pọ̀lọpọ̀. Kì n ṣe eminìkan ni mo bínú o Àwa yóò ku, ta wà nínú ọkọ̀ náà. A bínú lọ́pọ̀lọpọ̀ tí ọ̀rọ̀ náà tí ó fẹ́ dìjà tí àwọn ẹlòmíì tí wọ́n sì bá wa dá sí, tí wọ́n sì sọ fún ẹni náà tí kò mọ ọkọ̀ wà pé òun ló jẹbi. Nígbà tí a máa fi wò, tí a máa fi wò síwájú sí ẹ̀yìn ọlọ́pàá tí ó bá wa dá sí, ó rí pé ọkùnrin tí a ń sọ yìí kò tilẹ̀ ní ìwé tí wọ́n fi ń wa ọkọ̀ tí àwọn olóyinbo n pé ní driver's license, se ló kan gbé ọkọ̀ sí ojú pópó tí ó bẹ̀rẹ̀ sí ní rìn lọ. Nígbà tí a bá tún máa wò, a rí pé iná póínter rẹ̀ gan ò ṣiṣẹ́. Ẹyọ kan ló ń ṣiṣẹ́, ìkejì kò ṣiṣẹ́. Èyí ó mú inú bí mi lọ́pọ̀lọpọ̀ pé àwọn ènìyàn kan wọ́n sì ń fi ẹ̀mí wọn wéwu àti wọ́n ń fi ẹ̀mí wọn ṣe jàmbá. Yàtọ̀ sí èyí, nǹkan mìíràn tí ó lè mú mi bínú òun ni pé ní ìgbà tí ẹni tí a bá jọ wà nínú ọkọ̀ tí ó bá yẹ kí ó ṣe nǹkan tí ó lè dáàbò bo àwa tí a wà nínú ọkọ̀ tí kò bá ṣe, ó lè jẹ́ kí n bínú sí ẹni náà lọ́pọ̀lọpọ̀. Fún àpẹẹrẹ, okùn tí a máa fi ń de ara ẹni mọ́ ìjókòó àwọn oyinbo n pè ní seat belt. Ẹni tí ó bá jókòó sínú ọkọ̀ yìí ó yẹ kí ó lòó, pàápàá jùlọ tó bá jẹ́ ọkọ̀ elérò ẹni tó jókòó sì iwaju o yẹ kó lòó. Ṣùgbọ́n tí ò bá lòó, tí a sì ṣọ fun pé kó lòó ṣùgbọ́n tí ó wa rùnkì tí ó ṣe oríkunkun tí kò lòó, èyí lè mú mí bínú lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn agbófinró tó wà ní ojú ònà wọ́n lè mú ọkọ̀ wa pé ẹni náà kò lo okùn tí ń de ènìyàn mọ́ inú ọkọ̀. Àwọn nǹkan wáwọn yìí ó lè jẹ́ kí n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀.